Mo máa ń yan ẹni tí ó ní ìbáṣepọ̀ tó dáa tí ó sì lè bá mi sọ̀kan nínú iṣẹ́. Mo máa ń wo bí iṣẹ́ ní ìmọ̀, bí ó ṣe ní ìmọ̀. Mo máa ń wo bí ó ṣe ní ìmọ̀ àti ìrírí tó yẹ fún iṣẹ́ náà. Mo máa ń yan ẹni tí ó lè ṣiṣẹ́ pẹ̀lú ìfarabalẹ̀ tí kò sì ní fòpin sí iṣẹ́. Mo máa ń yan ẹni tí ó ní ìwà tó dáa tí ó sì mọ̀ọ́mọ̀ ní ìtẹ́wọ́gbà àti ìmúlò àtúnṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń mun ògùn lójojúmọ́ tí mo bá ti ní ìtọ́sọ́nà dókítà àbí tí mo bá ti ní ìtọ́sọ́nà àwọn tí ó wà nípa ti ìlera, mo máa ń mu ògùn. Ní ìgbà tí ara mi ò bá yá, ní ìgbà tí ó bá fẹ́ẹ́ rẹ̀ mí, nígbà tí mo bá rí pé ara mi ò fẹ́ ṣe dáadáa, mo máa ń mu ògùn.

Èso tí mo fẹ́ràn jù ni ọ̀gẹ̀dẹ̀. Mo fẹ́ràn rẹ̀ torí pé ó dùn ó sì dùn tó bá jẹ́ pẹ̀lú ìrẹsì tàbí ní ìwẹ̀fa. Ṣùgbọ́n àwọn èso mi tí mo tún fẹ́ràn ni ọ̀pẹ. Mo sì fẹ́ràn ọsàn lọ́pọ̀lọpọ̀ náà. Ìdí tí mo ṣe fẹ́ràn ọsàn ni wípé ó máa ń jẹ́ kí inú mi kí ó balẹ̀. Ìgbà mìíràn tí mo bá ti jẹ àjẹ́yọ̀ jù, ọsàn ni mo máa ń mu nítorí ó máa ń jẹ́ kí oúnjẹ inú mi kí ó lọlẹ̀ dáadáa.

Mo máa ń lọ sí ọjà ní ìgbà tí mo bá ti ní nǹkan tí mo fẹ́ rà ní ọjà. Tí mo bá ti ríi wípé kò sí oúnjẹ nílé mọ́, mo máa ń lọ sí ọjà láti lọ ra oúnjẹ. Ni ọ̀pọ̀ ìgbà, òpin ọ̀sẹ̀ ni mo máa ń sábà lọ sí ọjà láti lọ ra oúnjẹ sí ilé tí a máa jẹ kolẹ̀ ọ̀sẹ̀ tó tẹ̀lé.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi dánmọrán gidigidi nítorí pé mo mún iṣẹ́ mi lọ́kùkú dùn. Mo máa ń ṣe iṣẹ́ mi lásìkò tó tọ́ àti àsìkò tí ó yẹ. Mi ò kí ń fi iṣẹ́ mi falẹ̀ rárá. Kódà olórí iṣẹ́ mi ó nífẹ̀ẹ́ sí mi gidigidi nítorí pé mi ò kí ń fi iṣẹ́ ṣeré. Mi ò kí ń fi iṣẹ́ jáfara. Ohun tí ó bá ti ní kí n ṣe ni mo máa ń ṣe. Mo máa ń mú iṣẹ́ yẹn ní ọ̀kùkù dùn. Mo máa ń ṣe iṣẹ́ rẹ̀ bí i pé iṣẹ́ ara mi ni mò ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Ìdárayá jẹ́ ohun tí mo máa ń ṣe fún ìlera mi. Mo máa ń ṣe ìdárayá nígbà tí mo bá ní àkókò. Bí i kí n jí ní àárọ̀ kùtùkùtù kí n sáré, bí i kí n fò. Àwọn ìdárayá tí mo máa ń ṣe nìyẹn. Mo máa ń ṣe ìdárayá fún ìlera mi. Ìdárayá fún mi ní. Ìdárayá fún mi jẹ́ ìmúlò fún ọkàn àti ara. Ìdárayá máa ń jẹ́ kí ara mi kí ó wálẹ̀. Ó máa ń fún ni ní àlàáfíà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bora nígbà tí mo bá ń sùn. Ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí gidigidi. Tí mi ò bá fi aṣọ bora kí n tó sùn, mi ò kí ń sábà rí orun sùn. Àgàgà ní àsìkò ọyẹ́ tí a wà yìí, tí òtútù máa ń mú gidigidi, ó di dandan ó ṣe kókó kí ènìyàn fi aṣọ bo ara sùn. Nítorí òtútù, mo máa ń fi aṣọ ìbora gidigidi. Ìgbà mìíràn tí ń bá tají ní òru, aṣọ tí mo fi bora tí máa ń ká kúrò ní ara mi tó sì máa ń fún mi ní òtútù. Ṣùgbọ́n tí bá ti jí báyẹn, mo tún máa ń fi aṣọ mi bora padà. Mi ò fi aṣọ ìbora ṣeré rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Nítorí fáìlì mi ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi. Àwọn ohun tí ó sì ṣe kókó sí ayé mi, àwọn ohun tí ó ṣe pàtàkì sí ayé mi ló ń bẹ nínú rẹ̀. So, fún ìdí èyí, mo máa ń pa fáìlì mi mọ́ gidigidi. Mi ò kì í fi ń ṣeré, mi ò kì n fi síbi tí ó ti le ya àbí tí nǹkan ti le ṣe àbí tí ó ti le rún pọ̀. Mo máa ń tọ́jú rẹ̀ dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ lóri cloud. Nítorí pé sí mi ti n bá ti fi sí cloud ọkan mi máa n ba lẹ yàtọ̀. Ipè kò sí ohun tí m to ma ṣé tí n bá sọ àwọn tí ó ní páàlì rẹ̀ nú tí ó wà lọ́wọ́ mi. Mo ṣi lè rí àwọn fáìlì mi padà ní orí cloud. Kò sí iye ọdún tí ó lè lo tí mi ò ní ṣì lè rí, tó bá wà lóri cloud. Ìdí náà re tí mo ṣe máa ń fi àwọn fáìlì mi sórí cloud. Torí ìgbàkígbà tí mo bá ti ní ìdí rẹ̀ tí mo bá ti fẹ́ lò ó máa jẹ́ kí ó rọrùn fún mi láti lè rí i gbà padà.

Eyín fífọ̀ mi kò díì ṣe pẹ̀lú iye ìgbà tí mo máa ń fọ̀ o. Mo máa ń fọ eyín mi nígbà tí mo bá rí pé ó yẹ kí n fọ̀ o. Bí àpẹẹrẹ, ìgbà mìíràn mo máa ń jí ní àárọ̀ kùtùkùtù tí mi ò kí ń tètè fọ eyín mi, tó jẹ́ wípé ìgbà mìíràn màá ti jẹ oúnjẹ àárọ̀ kí n tó fọyín. Ìgbà tí ń bá ṣàa ti rí pé ó nílò kí n fọ eyín mi, àbí tí mo rí péyín mi ti ń rùn, àbí tí mo rí pé eyín mi ò ṣe dáadáa mọ́, àbí tí mo rí pé òórùn ẹnu mi, mi ò nífẹ́ sí i, ni mo máa n fọyín. Kò níi ṣe pẹ̀lú ìgbà bí àkókò tí ó bá ṣe wù mí ni mo ṣe máa ń fọ eyín mi.

Tí n bá fẹ́ lọ sùn, ǹkan tí mo máa ń wọ̀ ni aṣọ alẹ́. Mo ní aṣọ alẹ́ mi tí mo máa ń wọ̀ sùn ní ojoojúmọ́ tí ó dẹ̀ jẹ́ ṣòkòtò gugùn kan pẹ̀lú ẹwù. Mo sì tún máa ń kó sítọ́kìns sí ẹsẹ̀ mi nítorí òtútù. Àwọn wọ̀nyí ni mo máa ń wọ̀ fún aṣọ alẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Òun mo máa ń fi mọ̀ bóyá nǹkan tí mo fẹ́ ti ọwọ́ bọ̀, bóyá mo lè faramọ́, faramọ́ àbí mi ò lè, àbí mi ò lè faramọ́. Ìdí nìyẹn tí mo ṣe máa ń ka àwọn àdéhùn dáadáa. Nítorí mi ò fẹ́ nǹkan tó máa jẹ́ wípé tí ó bá ti yá tí mo ti ń ṣe ǹkan náà lọ, tí màmá wa máa rí pé àwọn àdéhùn wọ̀n wá níbá mi lára mu, tí ó máa wa ma di pé kílódé tí ìwọ náà ò ka àdéhùn kí o tó buwọ́lù. Fún ìdí èyí, mo máa ń nífẹ̀ẹ́ sí àti fara balẹ̀ ka àwọn àdéhùn dáadáa kí n tó buwọ́lù àbí kí n tó tẹ̀síwájú pẹ̀lú ẹ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a wo ìràwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àṣálẹ́. Èmi a má a jókòó sí ìta ilé mi láti má a wo àwọn ìràwọ̀ mo ní ìfẹ́ sí àti má a wò lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó ma ń jẹ́ kí àròjinlẹ̀ mi kí ó jinlẹ̀ nínú àwọn mèremère tí ó wà ní ilẹ̀ ayé. Ìgbà mìíràn ní alẹ́ tí n bá jókòó sí ìta ilé mi tí n bá ń wo ìràwọ̀, inú mi má ń dùn. Mo má ń wò pé bó ṣe rẹwà, bó ṣe tàn, ó ma ń mú ọkàn mi dùn.

Mo má n ṣe ìmótótó ilé mi ní òrékóòrè. Tí n bá ti jí ní àárọ̀ kùtùkùtù, èmi a máa gbalẹ̀. Mo ma n gbá gbogbo àyíká ilé mi gbá inú ilé mi. Èmi a má se ìmótótó ilé mi ní ojoojúmọ́. Nítorí pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìmótótó ló n ṣẹgun ààrùn gbogbo.

Ní àṣálẹ́, nígbà tí àṣálẹ́ bá dé, mo máa ń sinmi ní ọ̀pọ̀lọpọ̀. Mo máa ń tú ara mi kalẹ̀ láti lè gba ìsinmi. Mo máa ń ṣe ìmúlò ìdárayá kéékèèké. Tí mo bá ní àkókò, mo máa ń ṣe ìdárayá kéékèèké bí kí n rìn, kí n fò, kí n jó. Mo máa ń ka ìwé tàbí tẹ́tí sí orin. Ni àkókò àṣálẹ́, mo máa ń ka ìwé. Mo máa ń fẹ́ràn láti ka ìwé tó rọrùn tàbí tẹ́tí sí orin tó dára. Mo máa ń ṣe àtúnṣe iṣẹ́. Nígbà mi, mo máa ń tú wo iṣẹ́ tí mo ṣe ní ọ̀sán kí n lè ṣètò rẹ̀ fún ọ̀la. Mo máa ń bá ìdílé tàbí ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Ni àṣálẹ́, mo máa ń pe àwọn ọ̀rẹ́ mi, pe àwọn ìdílé mi láti bá wọn sọ̀rọ̀, láti bá wọn dọ́wẹ̀ẹ́kẹ́

Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Báwo ni mo ṣe máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi? Mo máa ń lò ó nígbà tí mo bá fẹ́ da ara mi lọ́rùn, bíi pé nígbà tí mo bá fẹ́ sinmi, tàbí tí mo bá fẹ́ rìn. Tí mo bá fẹ́ fúnra mi ní ìsinmi, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi. Tí m bá sì fẹ́ rìn, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi. Mo máa ń fi gbọ́ orin tó dáa. Nígbà tí mo bá fẹ́ ya ara mi kúrò ní àwùjọ, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi. Nígbà tí mo bá wà níbi tí èrò ti pọ̀, mo lè lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi kí n lè ya ara mi kúrò, kí n lè sì ní àkókò fún ara mi, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.

Mi ò nife sí àti máa gẹ irun. Fún ìdí èyí, mi ò kí ń gẹ irun mi rárá. Ó tẹ́ mi lọ́rùn kí n ṣe irun mi, kí n dìí, kí n lọ sí ilé onídìrí, kí n dì irun mi àti pé ìgbà mìíràn mo máa ń dì irun sí orí ara mi. Ṣùgbọ́n mi ò fẹ́ran irun gígé rárá nítorí obìnrin ni mí. Tí bá sì rí obìnrin ẹgbẹ́ mi tí ó ń gẹ irun rẹ̀, inú mi kò kí ń sábà dùn síi nítorí mo fẹ́ràn kí obìnrin kí ó máa dì irun rẹ̀. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé, irun ni ẹwà obìnrin. Fún ìdí èyí, mi ò kí ń gẹ irun mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń gbé àpò ẹ̀yìn tí n bá fẹ́ jáde, nítorí mo máa ń lo laptọọpu mi. Tí n bá sì ti fẹ́ lo laptọọpu mi, inú àpò ẹ̀yìn ni mo máa ń gbe sí, nítorí ó máa ń rọrùn fún mi láti gbé. Ó dẹ̀ tún máa ń dáàbòbò laptọọpu mi. Tí n bá ti gbe sí àpò ẹ̀yìn, tí n bá sì ń jáde lọ, ó máa ń rọrùn fún mi gidi, nítorí mi ò ní mọ ìgbà tí màá fi débẹ̀ sí apá òsì ni ro mi púpọ̀

Bẹ́ẹ̀ni mo máa ń sáré. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá jí ní àárọ̀ kùtùkùtù, mo fẹ́ràn láti máa sáré nítorí pé ó máa ń tú ọkàn àti ara mi ṣe. Ó máa ń fi mi ní ọkàn bàlẹ̀, ó máa ń jẹ́ kí ara mi kí ó jí pépé. Lọ́pọ̀ ìgbà tí n bá jí lóhùn urọ, mo ti sọ di iṣẹ́ láti máa kọ́kọ́ sá ère láàárọ̀ tí n bá jí nítorí pé ó máa ń fún mi ní ara yíyá. Ó máa ń jẹ́ kí iṣẹ́ tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà kí ó yá kíákíá nítorí ó máa ń fún mi ní agbára.

Mo ma n fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà, ṣùgbọ́n kì í ṣe pé mo má a n ṣe é ní gbogbo ìgbà. Nígbà tí mo bá ní iṣẹ́ púpọ̀ tàbí tí mo bá rin ìrìnàjò tó pọ̀, mo ma n fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà torí ó ma n ràn mí lọ́wọ́, ó sì tún ma n jẹ́ kó rọrùn fún mi láti lo àkókò mi dáradára.

Nígbà tí mo bá ń darí i àwọn òṣìṣẹ́, mo máa ń ṣe é pẹ̀lú ìtẹ́lọ́rùn, ìbáṣepọ̀ tí ó dáa àti ìṣètò. Kò jẹ́ pé mò ń jẹ́ olórí tó ń pàṣẹ nìkan, ṣùgbọ́n mo máa ń jẹ́ ẹni tí ó ní, tó ń fi ìtọ́sọ́nà tó da hàn, tí ó sì jẹ́ kí gbogbo ẹgbẹ́ ṣiṣẹ́ pọ̀ ní ìfẹ́. Mo máa ń ṣe àlàyé ohun tí mo fẹ́ ṣe, ìdí tí a fi ń ṣe é àti ohun tí mo fẹ́ kí gbogbo ènìyàn ṣe. Mo má ń gbọ́ ohun tí mo ní láti sọ, torí mo mọ̀ pé ìbáṣepọ̀ dáa má a ń mú kí iṣẹ́ rọrùn. Tí ẹnikẹ́ni bá ṣe àṣìṣe, mo máa ń kọ́ wọn ní ìwà tó dáa. Kì í ṣe pé mo máa ń dá wọn lórí, kì í sì ṣe pé kí wọ́n mọ̀ bí wọ́n ṣe ń ṣe ló ṣe dáadáa nígbà tí tó ń bọ̀. Mo tún máa ń fi ìyìn hàn nígbà tí òṣìṣẹ́ bá ṣe iṣẹ́ dáadáa, torí ìyìn má ń mú kí wọn kí ó fẹ́ ṣe iṣẹ́ si, ó sì má ń mú kí orí wọn wú. Ní ìparí, mo má a ń darí i wọn pẹ̀lú ìtẹ́lọ́rùn àti ìṣètò.

Bí mo ṣe máa ń lo àkókò mi pẹ̀lú ẹbí mi ni mo, mo máa ń jòkó pẹ̀lú àwọn ẹ, pẹ̀lú ẹbí mi láti jíròrò, láti sọ̀rọ̀, láti dọ́wẹ̀kẹ̀, láti rẹ́rìn-ín ní ọ̀pọ̀ ìgbà. Nítorí ó ṣe pàtàkì láti ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ẹbí. Mo máa ń wá ìgbà àti àkókò fún ẹbí mi láti bá wọn sọ̀rọ̀, láti bá wọn ṣeré, láti bá wọn rẹ́rìn-ín.

Mo máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣeṣépọ̀ mi ní ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀ tí ó dá lórí ìbágbépọ̀. Mo máa ń gbọ́ ohun tí wọ́n bá ní láti sọ, mo sì máa ń fi ìbànújẹ́ tàbí ìbànújẹ́ mi hàn nígbà tí ó bá yẹ. Nígbà tí ó bá ń ṣiṣẹ́ pọ̀, mo máa ń ṣe ìpinnu pẹ̀lú wọn, mo sì máa ń ṣe àkíyèsí ohun tí kò yẹ kí a ṣe pọ̀. Mo tún máa ń fọwọ́sowọ́pọ̀, mo sì máa ń ṣètò ìpinnu àti ìfọ̀kànbalẹ̀ kí a lè ṣiṣẹ́ lọ́nà tó rọrùn tí gbogbo wa yóò sì ní ìbáṣepọ̀ tó dáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ ní ìgbà tí ó bá jẹ́ pé ó jẹ́ pàtàkì fún iṣẹ́ tàbí fún ẹgbẹ́. Nígbà tí mo bá ń ṣe ìgbéjáde, mo máa ń ṣètò ohun tí mo fẹ́ sọ dáadáa kí n lè ṣàlàyé rẹ̀ ní kedere. Mo má ń lo àkóónú tó ní ìtẹ́lọ́rùn, mo sì máa ń fojú kó àwọn ìbéèrè tí àwọn alábàáṣepọ̀ lè bèèrè. Mo tún máa ń rí dájú pé ìgbéjáde mi jẹ́ ìmọ̀ràn, kò sì jẹ́ pé gbogbo ènìyàn lórí ìtànkálẹ̀ rẹ̀. Nígbà tí ìgbéjáde bá parí, mo máa ń gbà á láàyè fún ìbáṣepọ̀ àti ìmúlòyè láti ọwọ́ gbogbo ènìyàn.

Ní òwúrọ̀ kọ̀ọ̀kan, mo máa ń bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú ìtọ́sọ́nà. Mo máa ń jókòó díẹ̀, mo sì máa ń ronú ohun tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà. Lẹ́yìn èyí, mo máa ń ṣe àtòjọ iṣẹ́ mi kí n lè mọ ohun tí ó ṣe pàtàkì jùlọ. Nígbà tí mo bá sì ṣètò rẹ̀, mo máa ń gbìmọ̀ sílẹ̀, mo sì máa ń bèèrè ìṣe tó kéré tó sì ṣe pàtàkì. Nígbà tí mo bá ti parí, mo máa ń ya ìṣejú díẹ̀ sí ìsinmi kí n lè tún fi ara mi sun ìṣúró. Ìtàn òwúrọ̀ mi sábà máa ń jẹ́ pé mo ń ṣètò, mo ń ṣiṣẹ́, mo sì ń múra ara mi, yóò sì yọ sí ìbáṣepọ̀ pẹ̀lú iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́ nígbà tí ó bá jẹ́ pé ó jẹ́ pàtàkì fún ìṣàkóso iṣẹ́ tàbí fún ìpinnu ìbáṣepọ̀. Nígbà tí mo bá ń kọ ìròyìn, mo máa ń kọ gbogbo àwọn ìtàn àti ìṣàlàyé jọ. Mo má sì ń máa ń fi wọ́n sílẹ̀ sí ìtọ́kasí tó dájú.

Bẹ́ẹ̀ni, mo má n ṣe ìtọ́jú àwọn ọjà nígbà tí ó bá jẹ́ apá iṣẹ́ mi. Nígbà tí mo bá n tọ́jú wọn, mo má n ṣe àyẹ̀wò pé gbogbo ohun tó wà nínú àkójọpọ̀ péye. Mo ma n ṣètò àwọn ọjà náà dáadáa kí ó le rọrùn fún ẹlòmíràn láti lò wọ́n. Mo tún má n ṣe àfihàn àwọn ìṣòro tí ó bá wà kí ó lè ya àkókò ṣe ìtúsé. Lẹ́yìn èyí, mo má n da àtẹ́ jáde tàbí àkọsílẹ̀ fún ohun tí mo ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlò àwọn ǹkan nígbà tí ó bá jẹ́ pé ó yẹ kí a tún lò. Mo máa ń wo ohun tí ó lè ṣe tún lò, mo sì máa ń yà wọ́n sọ́tọ̀ dáadáa. Nígbà tí mo bá rí ohun tí a lè tún lò, mo máa ń dá wọ́n padà sípò kí ó lè ṣiṣẹ́ mìíràn.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ó sì jẹ́ apá kan tó ṣe pàtàkì nínú ìgbèsi ayé mi. Ní ọgbà mi, mo máa ń gbin àwọn ọ̀gbìn tó dára, mo sì máa ń tọ́jú wọn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Mo tún máa ń lo àkókò ní ọgbà láti sinmi kí n lè yọ ara mi lẹ́nu iṣẹ́ kí ó sì jẹ́ pé mo ní àlàáfíà. Nígbà tí mo bá wà ní ọgbà, mo máa ń gbọ́ ìró àwọn ẹyẹ, mo sì máa ń rí ìmọ̀lára ìdùnnú torí pé ó jẹ́ ibi tí mo ti ń gba ìmúlòye àti ìfọ̀kànbalẹ̀.

Mo fẹ́ràn láti gbọ́ orin tí ó ní ìtàn àti ìtẹ́lọ́rùn. Mo máa ń gbọ́ orin tí ó rọrùn sí ìtẹ́lọ́rùn bíi orin ìyàsímímọ́, orin ìfẹ́, àti orin tí ó ní ìtàn tó dá lórí ìrìnàjò ayé. Nígbà tí mo bá ń gbọ́ orin, mo máa ń rán sí ìtàn mi, mo sì máa ń rí ìtẹ́lọ́rùn nínú rẹ̀.

Mo máa ń lo àwọn háàpù tó ràn mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ mi àti láti gbádùn ìgbésí ayé mi. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń lo háàpù tí ó ràn mí lọ́wọ́ láti ṣètò iṣẹ́ àti ìpinnu kí n lè mọ ohun tí mo ní láti ṣe ní gbogbo ọjọ́. Mo tún máa ń lo háàpù tó jẹ́ kí n bá àwọn ènìyàn sọ̀rọ̀ bí i fífi àte ránṣẹ́ránṣẹ́ tàbí pé kí n bá wọn ṣe ìpàdé. Ni àkókò ìsinmi, mo máa ń lo háàpù tó jẹ́ kí n gbọ́ orin, wo fíìmù tàbí kọ́ mi ní ẹ̀kọ́ tuntun.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast nígbà tí mo bá ní àkókò. Mo máa ń yàn podcast tí ó ní ìtàn ti o dá lórí ìmúlòye ìdàgbàsókè tàbí oun tí mofe kosi. Nígbà tí mo bá ń gbọ́, mo máa ń fi àkókò yẹn ṣe àkíyèsí mo sì máa ń kọ́ ẹ̀kọ́ tuntun. Podcast máa ń ràn mí lọ́wọ́ láti mọ ìmọ̀ tuntun kí n lè túnbọ̀ ní ìmọ́lọye àti kí n lè ní ìmúlòye pẹ̀lú ohun tí mo ń ṣe. Nígbà tí mo bá parí, mo máa ń rántí àwọn ìtàn tó wúlò mo sì máa ń fi wọ́n sílẹ̀ fún ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún tí wọ́n bá ṣiṣẹ́ tó wù mí lórí, tí wọ́n sì ṣiṣẹ́ wọn dáradára. Mo máa ń, inú mi máa ń dùn gidigidi tí mo sì máa ń fún wọn ní owó àfikún tó máa ń jẹ́ kí orí wọn wú. Ó máa ń ràn wọ́n lọwọ láti ṣe dáadáa si. Ó máa ń ràn wọ́n lọwọ láti fẹ́ ṣiṣẹ́ ju bi emi gan fúnra mi ṣe lero lọ.

Mo máa ń ní ìpàdé méjì tàbí mẹ́ta lọ́sọ́ọ̀sẹ̀. Àwọn ìpàdé wọ̀nyí máa ń ràn mí lọ́wọ́ láti ṣe àkóso iṣẹ́ mi dáadáa. Mo sì máa ń ní àǹfààní láti bá àwọn ẹlẹgbẹ́ mi pàdé, láti pín èrò àti láti gbé iṣẹ́ wa lọ síwájú. Ó máa ń wuni lọ́kàn gan-an nígbà tí a bá pàdé torí pé ó máa ń mú kí gbogbo wa máa ṣiṣẹ́ pọ̀ dáadáa, ó sì máa ń ní òye ara wa. Àwọn ìpàdé náà kì í gba àkókò púpọ̀ jù, wọ́n sì máa ń wúlò gan-an fún iṣẹ́ wa.

Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ìfarabalẹ̀ àti ìtara. Ohun tí ó ṣe pàtàkì jùlọ ni láti tẹ́tí sí wọn dáadáa, láti mọ ohun tí wọ́n fẹ́, àti láti ní ìdájú pé mo dáhùn àwọn ìbéèrè wọn ní kíákíá. Mo máa ń rẹ́rìn ín mú ṣẹ́, mo sì máa ń sọ̀rọ̀ pẹ̀lú ohùn tí ó ní ìfẹ́, torí pé èyí máa ń jẹ́ kí àwọn oníbàárà ní ìmọ̀lára ìtẹ́lọ́rùn.

Bẹ́ẹ̀ni, mo má n ṣe ìpè fídíò, ó sì ti di ara iṣẹ́ mi lónìí. Nígbà tí àjàkálẹ̀ àrùn COVID-19 bẹ̀rẹ̀, gbogbo wa ní ilé iṣẹ́ bẹ̀rẹ̀ sí ní nílo ìpè fídíò púpọ̀ sí i. Mo sì ti mọ̀ ọ́ dáadáa báyìí. Mo má n lo Zoom, Microsoft Teams tàbí Google Meet fún àwọn ìpàdé wa. Ó ràn mí lọ́wọ́ gan láti rí àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi, láti ṣe ìpàdé pẹ̀lú àwọn oníbàárà àti láti ṣètò àwọn nǹkan pẹ̀lú àwọn tí wọn kò wà ní àdúgbò kan pẹ̀lú mi. Bó tilẹ̀ jẹ́ pé ìpàdé lójoo, lojukoju dáa, ìpè fídíò tún dára gan, torí pé a máa jẹ́ kí a rí ara wa, a sì le ṣe àfihàn ohun tí a bá n sọ̀rọ̀ lórí.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì náà wúlò gan an fún iṣẹ́ mi torí pé mo ma ń fi fún àwọn ènìyàn tí mo bá pàdé ní ìpàdé tàbí nígbà tí mo bá lọ sí àwọn ìṣẹ̀lẹ̀ iṣẹ́. Orúkọ mi, ipò iṣẹ́ mi, nọ́mbà fóònù mi àti àdírẹ́sì ìméèlì mi wà lórí rẹ̀. Ó ma ń rọrùn fún àwọn èèyàn láti kan sí mi tí wọ́n bá fẹ́ bá mi sọ̀rọ̀ nípa iṣẹ́.

Mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́, àtọwọ́dọ́wọ́ àti àṣà wa. Mo gbà pé àwọn òrìṣà àti àwọn bàbá ńlá wa ní agbára láti tọ́jú wa, wọ́n sì máa ń ṣọ́ wa. Mo máa ń fi ọwọ́ bọ wọ́n, mo sì máa ń ṣe ìrántí ẹbọ àti ìbọ̀rìṣà nígbà tí ó bá tó àsìkò rẹ̀. Àwọn ìgbàgbọ́ yìí ti wà láti ọ̀dọ̀ àwọn bàbá ńlá wa, wọ́n sì jẹ́ apá pàtàkì kan tí ìdánimọ̀ wa bí i ọmọ Yorùbá. Mo gbàgbọ́ pé àṣà àti ìṣe wa ní ìtumọ̀ pàtàkì, wọ́n sì máa ń ṣe ìtọ́sọ́nà fún wa láyé. Mo ti kọ́ àwọn nǹkan púpọ̀ láti ọ̀dọ̀ àwọn àgbàgbà wa nípa bí a ṣe máa ń bójú tó àwọn òrìṣà, bí a sì ṣe máa ń tẹ̀lé ọ̀nà tí àwọn bàbá wa fi sílẹ̀ fún wa. Ìgbàgbọ́ mi fún mi ní agbára àti ìrọ̀rùn ọkàn, ó sì jẹ́ kí n mọ̀ pé èmi kì í ṣe nìkan pé àwọn bàbá ńlá wa, wà pẹ̀lú wa títí láé.

Ní ìṣẹ́jú aya kan ṣoṣo, mo ṣẹ̀ṣẹ̀ parí láti kọ ìjábọ̀ kan nípa iṣẹ́ àgbà tí a ṣe lóṣù tó kọjá. Ìjábọ̀ náà wúlò gan torí pé ó ṣàlàyé bí iṣẹ́ náà ṣe lọ, àwọn àṣeyọrí tí a ṣe àti àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣe tuntun. Mo fi ọjọ́ mẹ́ta gbé e mo sì rí i dájú pé gbogbo àlàyé tó wà nínú rẹ̀ jẹ́ òtítọ́ àti pé ó kún fún àwọn àpẹẹrẹ tó yẹ. Olórí mi wò ó sì sọ pé ó dára. Ẹ̀yí mú inú mi dùn púpọ̀. Yàtọ̀ sí yẹn, mo tún ṣe àtúnṣe sí àwọn fáìlì kan tí a lò fún oníbàárà wa torí pé àwọn àlàyé wọn ti di àtijọ́. Iṣẹ́ kíkọ́ nǹkan tuntun máa ń wúlò lórí, lórí, wúni lórí ó sì máa ń jẹ́ kí n ní ìmọ̀ pé mò ń ṣe àfikún sí iṣẹ́ mi. Láìpẹ́ yìí, mo ní láti ṣe àgbéjáde kan mìíràn fún àwọn oníbàárà wa nítorí náà mo ti bẹ̀rẹ̀ sí ní ṣètò fún rẹ̀ tẹ́lẹ̀.

Mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe mi pẹ̀lú ètò kan pàtó. Ni ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kọ̀ọ̀kan, mo máa ń kọ àtòjọ àwọn nǹkan tí mo fẹ́ ṣe sílẹ̀, mo sì máa ń fi wọ́n sí ipò gẹ́gẹ́ bí pàtàkì wọn ṣe rí. Àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì jù ni mo máa ń kọ́kọ́ ṣe, kí má ba fi wọ́n sílẹ̀ títí di ìgbà ìkẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìborùn, ó sì jẹ́ araṣọ tí mo gbà láti ọ̀dọ̀ ìyá mi. Mo fẹ́ràn ìborùn tí ó ní ọrùn alárinrin bí i ti rose tàbí jasmine, èyí tí kò lágbára jù ṣùgbọ́n tí kò tún dára.

Bẹ́ẹ̀ni, mo máa ń hún rùn nígbà tí mo bá sùn. Mo ti rí i pé nígbà tí mo bá lọ sùn ní àkókò kan náà lójoojúmọ́, ara mi yóò máa mọ akoko run, mo sì máa ń rọrùn dáadáa. Mo máa ń gbìyànjú láti pa aṣọ ibùsùn mi mọ́, kí yàrá mi mọ́ má sokùnkùn púpọ̀ kí ó sì jẹ́ kí òtútù díẹ̀. Sugbọ́n nígbà mìíràn, bí inú mi bá kàn nípa isé tàbí bí nkan kan bá ń yó mi lènù, òrun kó máa ń fo mí ní kíákíá. Nígbà tí èyí bá ṣẹlẹ̀, mo máa ń gbìyànjú láti ka ìwé díẹ̀

Mo mọ bi a se n ṣe ẹfọ rírò dáadáa. Ọ̀nà tí mò ń gbà ni pé kí a kọ́kọ́ fọ ẹfọ náà dáadáa, kí a sì gé e sí apá kékeré. Lẹ́yìn náà, a máa gbé e lé iná pẹ̀lú epo díẹ̀ kí a fi àwọn ohun aládùn bíi àlùbọ́sà, ataare, iyọ̀ àti àwọn ohun mìíràn tí ó ń mú kí oúnjẹ dùn. A lè fi ẹja tàbí ẹran sí inú rẹ̀ bí a bá fẹ́.

Nígbà tí ìṣòro bá dìde láàrín àwọn ẹlẹ́gbẹ́ mi ní ibi iṣẹ́, mo máà ń gbìyànjú láti yanjú rẹ̀ ní ọ̀nà tó dára. Ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti gbọ́ ẹ̀yìn àwọn méjèèjì. Mo máà ń tẹ́tí sí ohun tí ẹnìkan kọ́kọ́ sọ láìṣe ìdájọ́, torí pé mo gbàgbọ́ pé gbogbo ènìyàn ló ní ẹ̀tọ́ láti sọ ohun tí ó wà lọ́kàn wọn. Lẹ́yìn tí mo bá ti gbọ́ wọn tán, mo máà ń gbìyànjú láti wá ojútùú sí tó yẹ, tí yóò sì tẹ́ àwọn méjèèjì lọ́rùn. Mo máà ń sọ̀rọ̀ pẹ̀lú ìfarabalẹ̀ àti ọ̀nà tó ní àbò, torí pé ìbínú kò máà ń gbé ǹkan lọ síwájú. Mo máa rán wọ́n létí pé a jẹ́ ẹgbẹ́ kan náà, pé iṣẹ́ wa yóò lọ dáadáa tí a bá ṣiṣẹ́ papọ̀. Nígbà míràn, bí ọ̀rọ̀ náà bá lágbára púpọ̀, mo máà ń pe olórí wa láti wá bá wọn ṣètò rẹ̀.

Ọdún tó kọjá yìí ni mo fò kẹ́yìn. Mo lọ sí Abuja fún ìpàdé isẹ́ pàtàkì kan tí ó gba ọjọ́ mẹ́ta. Ìrìnàjò ọkọ̀ òfurufú náà dára gan, bó tilẹ̀ jẹ́ pé inú mi kò balẹ̀ díẹ̀ nígbà tí ọkọ̀ òfurufú náà bẹ̀rẹ̀ sí ní fò. Mo máa ń ní ìbẹ̀rù díẹ̀ nígbà tí mo bá ń fò, ṣùgbọ́n mo gbìyànjú láti mú ara mi balẹ̀. Ìrìnàjò náà kò pẹ́ púpọ̀, ó gba wákàtí kan àbọ̀ tó kéré. Nígbà tí a dé Abuja, mo rí àwọn ẹlẹgbẹ́ mi láti àwọn ọ́fíìsì mìíràn, a sì ṣe ìpàdé tó wúlò púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Ó sì jẹ́ apá pàtàkì kan nínú aṣọ àṣà mi. Mo ní fìlà oríṣiríṣi fún àwọn àsìkò tó yàtọ̀ síra wọn. Mo ní àwọn tó dára fún àwọn àjọ̀dún ńlá bíi ìgbéyàwó, ìsìnkú tàbí àwọn àyájo pàtàkì. Àwọn fìlà won yi máa ń lẹ́wà gan, wọ́n sì máa ń ní àwọ tó tàn. Mo tún ní àwọn tó rọrùn tí mo lè wọ ní lọ sí ìjọsìn tàbí sí àwọn ìpàdé tí kò burú tó. Bàbá mi kò kọ mi bí a ṣe ń wọ fìlà dáadáa, ó sì fún mi ní, ó sì fún mi ní fìlà lára àwọn fìlà tó ní ná.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé nígbà mìíràn. Ó sì ti di ọ̀nà tí ó wọ́pọ̀ báyìí láti ìgbà tí àjàkálẹ̀ àrùn COVID-19 bẹ̀rẹ̀. Ilé-iṣẹ́ wa fún wa níí, ó fún wa láyè láti ṣiṣẹ́ láti ilé ní ọjọ́ méjì lọ́sẹ̀. Èyí tó dára púpọ̀ fún mi. Nígbà tí mo bá ń ṣiṣẹ́ láti ilé, mo lè tẹ́tí bẹ̀rẹ̀ iṣẹ́ láìní láti lọ sí ọ́fíìsì. Mo sì lè parí nǹkan tí tó pọ̀ nítorí pé kò sí àwọn ohun tó yọ mí lẹ́nu tó pọ̀. Ṣísiṣẹ́ láti ilé, ó máa ń ràn mí lọ́wọ́ láti lè ṣiṣẹ́ mi dáadáa. Ó sì tún máa ń jẹ́ kó rọrùn fún mi láti ṣiṣẹ́ pẹ̀lú ìrọ̀rùn.

Bẹ́ẹ̀ni, mo ti ní láti lé ẹni kan kúrò ní ibi iṣẹ́ rí. Ó sì jẹ́ ọ̀kan lára àwọn ohun tó ṣòro jù fún mi láti ṣe gẹ́gẹ́ bí olórí. Ọjọ́ náà kò dùn mi rárá torí pé mo mọ̀ pé ìgbésẹ̀ yìí yóò ní ipa ńlá lórí ìgbésí ayé ẹni náà àti ìdílé wọn. Ẹni náà kọ̀ kò tẹ́lẹ̀ iṣẹ́ wa dáadáa, ó sì ti fún wọn ní ìkìlọ̀ ní ọ̀pọ̀ ìgbà. Ṣùgbọ́n ijọ́ náà ó tún wá ṣe ohun tí ó yẹ kí ó ṣe nípa ti iṣẹ́. Ó ní àwọn àmúyẹ tí èèyàn gbọ́dọ̀ máa ṣe ní ibi iṣẹ́, ṣùgbọ́n ó kọ̀ kò ṣe é. Nítorí náà mo ní láti lé ẹni náà kúrò níbi iṣẹ́ kí ó má bà ṣe ba iṣẹ́ jẹ́ àti pé kó má bà ṣe jẹ́ kí àwọn tí ó kù kí ó máa wà bí òun.

Mo máa ń lo etígbọ́ AirPod tí Apple ṣe. Wọ́n dára gan fún mi torí pé wọ́n kéré, wọ́n sì rọrùn láti gbé lọ sibikibi. Mo máa ń lò wọ́n nígbà tí mo bá ń ṣiṣẹ́ láti ilé, mo sì máa ń lò wọ́n láti gbọ́ orin tàbí láti ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi.

Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló má ń mú mi rerín musẹ́. Àwọn ọmọ mi má ń mú mi rín ẹ̀rín gan, pàápàá nígbàtí wọ́n bá ń sọ̀rọ̀ tí kò ní ìtumọ̀ tàbí tí wọ́n bá ń ṣe àwọn nǹkan tí ó yà mí lẹ́nu. Àwọn ọ̀rẹ́ mi náà má ń pa mí ní ẹ̀rín.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹni tí ó máa ń jí ní kùtùkùtù. Mo fẹ́ràn láti jí ní àárọ̀ kùtùkùtù nígbà tí ilé ṣì dákẹ́, nígbà tí àwọn èèyàn sìbẹ̀ ṣì ń sùn. Ni àkókò yìí mo lè ronú dáadáa, mo sì lè bẹ̀rẹ̀ ọjọ́ mi láì ní ìkánjú àti láì ní ìdènà.

Mo maa n je ounjẹ alẹ́ ní agogo mẹ́fà ìrólé. Nítorí àwọn dókítà sọ pé ó daá kí èyàn máa tètè máa jẹ oúnjẹ alẹ́, kò daá keeyan máa jẹ oúnjẹ alẹ́ tí ilẹ̀ bá ti ṣú jù nítorí pé ó ma n ṣe àìlera sí àgọ́ ara.

Mo ní kọ̀npútà Macbook Pro tí Apple. Mo rà á ní ọdún méjì sẹ́yìn ó sì ń ṣiṣẹ́ dáadáa gan-an títí di òní. Kọ̀npútà yìí yára púpọ̀ ó sì lágbára láti ṣe àwọn iṣẹ́ púpọ̀ ní àkókò kan náà láì ṣe wàhálà. Mo máa ń lò ó fún iṣẹ́ mi mo sì máa ń lò ó nílé fún àwọn nǹkan tí ó jẹ́ mọ́ ìdílé.

Mo níí lo iPhone 15 Pro mo rà ní oṣù mẹ́wàá sẹ́yìn nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tu jáde. Ó sì jẹ́ fóònù tí ó dára gan. Kámẹ́rà rẹ̀ yà mí lẹ́nu gan, ó máa ń ya àwòrán tí ó mọ́ bí i àwòrán fọ́tò giraafà méjì.

Nígbà tí mo bá fẹ́ lọ sí ìrìn-àjò, mo máa bẹ̀rẹ̀ ṣe àkópọ̀ ní ọjọ́ díẹ̀ ṣáájú. Ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti kó àtòjọ àwọn ohun tí mo nílò láti mú lọ kí n lè má ba à gbàgbé ohunkóhun tó ṣe pàtàkì.

Rárá, mi ò kí ń máa ń kọ lẹ́tà mọ́ bí àtẹ̀jíṣẹ́. Ni àtijọ́, bí mo bá fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ẹnìkan, mo máa ń kọ lẹ́tà fún un, mo sì máa ń fi ránṣẹ́ nípa ilé ìwé ìfiránṣẹ́. Ṣùgbọ́n báyìí, gbogbo ǹkan ti yípadà torí ìmò ẹ̀rọ. Mo máa ń lo ímeèlì tàbí ìránṣẹ́ lórí fóònù láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ó sì yá gan, ó sì rọrùn jù.

Nígbà tí àsìkò ìparí iṣẹ́ bá ń súnmọ́, mo máa ń ní wàhálà díẹ̀ torí pé ìbẹ̀rù máa ń bá mi pé kò ní ṣe é ṣe láti parí iṣẹ́ náà ní àkókò tó yẹ. Ọkàn mi máa ń kan sí púpọ̀ mo sì máa ń ní àìbalẹ̀ ọkàn. Síbẹ̀, mo ti kọ́ àwọn ọ̀nà láti kojú rẹ̀ dáadáa. Ọ̀nà àkọ́kọ́ tí mo gbà ni láti bẹ̀rẹ̀ iṣẹ́ náà ní kùtùkùtù kí n má ba dúró títí di ọjọ́

Rárá, mi ò máa ń rántí àlá mi rárá. Nígbà tí mo bá jí ní òwúrọ̀, mo máa ń gbàgbé ohun tí mo lá lójú kan náà nì. Ó máa ń ṣòro gan-an láti rántí wọn. Bi mo tile Bí ó tilẹ̀ jẹ́ pé nígbà mìíràn mo máa le rántí àwọn apá díẹ̀ fún ìṣẹ́jú àyà kan tàbí méjì. Mo ti gbọ́ pé àwọn èèyàn kan máa ń rántí àlá wọn dáadáa, wọ́n sì lè sọ gbogbo rẹ̀, ṣùgbọ́n kì í ṣe irú èmi bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí ó sì jẹ́ ìrírí tó dùn mọ́ mi gan an. Ọdún mẹ́ta sẹ́yìn, mo darapọ̀ mọ́ ẹgbẹ́ kan tí ó ń ran àwọn ọmọdé tí kò ní àwọn òbí lọ́wọ́. A máa ń lọ sí ilé ìtọ́jú wọn ní ọ̀sẹ̀ méjì lẹ́ẹ̀kan, a sì máa ń ṣeré pẹ̀lú wọn. A máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́, a sì máa ń fún wọn ní aṣọ àti oúnjẹ. Inú mi máa ń dùn gan an nígbà tí mo bá rí àwọn ọmọdé wọ̀nyí torí pé ayé wọn ó rọrùn rárá. Ìrírí náà kò, kò kọ́ mi pé kí n máa dúpẹ́, kí n sì máa fọpẹ́ fún ọlọ́run ní ohun tí n bá rí. Fún ìdí èyí, inú mi ṣe máa ń dùn tí bá ti lọ rí àwọn ọmọ náà. Táyọ̀ mi sì máa ń kún.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọjọ́ tí òjò bá ń rọ̀ sílẹ̀ díẹ̀díẹ̀. Mo fẹ́ràn ìró òjò tó ń rọ̀ lórí òrùlé. Ó máa ń fún mi ní ìrọ̀rùn ọkàn gan-an. Nígbà tí òjò bá ń rọ̀, àwa àyíká máa ń tutù gan-an ni. Àyíká sì máa ń ní òtútù tó rora ri fẹ́ẹ́rẹ́fẹ́ tí ó sì máa ń dùn mọ́ ẹni.

Nígbà tí mo bá ṣẹ̀, mo máa ń tọrọ àforíjì ní ọ̀nà tí ó ṣe kókó. Mo kan máa bẹ̀rù láti sọ pé mo ṣẹ̀ torí pé mo mọ̀ pé gbogbo ènìyàn la ń ṣẹ̀ nígbà míràn. Ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi lai ṣàwáwi ohunkóhun.

Tábìlì iṣẹ́ mi dára gidigidi ó sì gùn, gan. Mo gbìyànjú láti máa jẹ́ kí ó máa mọ́ ní gbogbo ìgbà torí pé èyí máa ń ràn mí lọ́wọ́ láti ronú dáadáa àti láti ṣiṣẹ́ dáadáa. Kọ̀m̀pútà mi wà lórí tábìlì náà pẹ̀lú keyboard àti mouse, tí mo máa ń lò fún iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo má ń se ìwádìí àwọn alábàṣiṣẹ́ pọ̀ ṣáájú kí n bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wọn. Èyí se pàtàkì gan nítorí pé mo ma n fẹ́ mọ irú ẹni tí mo fẹ́ bá ṣiṣẹ́ àti bóyá wọ́n jẹ́ ẹni ìgbẹ́kẹ̀lé. Mo ma ń wo ẹ̀kúnrẹ́rẹ́ wọn lórí ayélujára, mo sì má n ka àwọn àríwísí tí àwọn ènìyàn mìíràn ti kọ nípa wọn.

Mo máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀ nítorí pé èmi ti ẹ jẹ́ ẹnìkan tí ó bẹ̀rù gidigidi. Mi ò fẹ́ràn kí ọkọ̀ kí ó máa sáré jù àbí kí ó kọjá òfin tó ń kà sílẹ̀ fún eré ṣíṣá ọkọ̀. Fún ìdí èyí, èmi máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀ lọ́pọ̀lọpọ̀. Ìgbà mìíràn gan tí ń bá wọ ọkọ̀ tí mo bá ríi wí pé ẹni tó ń wà wí pé kò tẹ̀lé, èmi máa ń figbé tá ǹtẹ̀ mi wọ̀.

Tí o bá rọ̀, mo máa sábà wẹ̀ nínú òjò ni. Nítorí mo fẹ́ràn láti wẹ̀ nínú òjò ní ọ̀pọ̀lọpọ̀. Èmi àti àwọn ẹ̀gbọ́n mi pẹ̀lú àwọn àbúrò mi a máa ń wẹ̀ nínú òjò tí òjò bá rọ̀. Nítorí pé a máa ń ní àǹfààní àti ṣeré, a máa ń ní àǹfààní àti tọ̀síra. Itọ́ wa máa ń gbóná mọ́ wa lára inú òjò, ó jẹ́ nǹkan tí a máa ń gbádùn lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ ni ìgbà mìíràn tí ẹbí bá ń pa mí, tí mi ò sí lé mu mọ́ra kí pé kí n dé ilé, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Ṣùgbọ́n mi ò kì í sábà jẹ oúnjẹ tí ó lata àbí oúnjẹ tí ó lè dọ̀tí ọkọ̀ mi bí i kí n jẹ bisikíìtì, bí i kí n mu mínírà. Àwọn ohun wọ̀nyí mo máa ń sábà jẹ nínú ọkọ̀ mi.

Máa ṣe ìtọ́jú ara mi ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá rí pé mo nílò ìsinmi, èmi a máa sinmi gidigidi. Mo sì máa wáyè láti ṣe àwọn exercises kọ̀ọ̀kan bíi kí ń máa fò, kí ń máa sáré tí ó dẹ̀ ṣe pàtàkì fún àgọ́ ara mi. Mo ti mọ ohun tí mo nílò láti ṣe tí ó bá fẹ́rẹ̀ mí. Mo mọ̀ pé tí ó bá ti fẹ́rẹ̀ mí bẹ́ẹ̀ yín, mo nílò láti lo oògùn tí dókítà mi bá fún mi, kí n dẹ̀ sinmi lọ́pọ̀lọpọ̀, kí n dẹ̀ mú ọ̀pọ̀lọpọ̀ omi. Àwọn nǹkan wọ̀nyí mo máa ń ṣe láti tọ́jú ara mi.

Mo ma n wo àwòrán ní òwúrọ̀ kùtùkùtù tí n bá kọ́kọ́ jí. Mo ma fẹ́ wo ara mi kí n rí i dájú pé kò sí ohun tí o ṣe mí, kò sí àpá kankan ní ara mi. Tí n bá sí ti wẹ tán, mo tún máa n wo àwòrán tí n bá ti múra láti rí i dájú pé ìmúra mi dá sí gẹrẹ́gẹ́, ìmúra mi bá àsìkò mu, ìmúra mi dẹ̀ ṣe rẹ́gí pẹ̀lú ara mi.

Ní ọ̀sán, mo má n jẹ oúnjẹ tó ní àfikún toríi pé mo nílò agbára láti parí iṣẹ́ òòjọ́ mi. Ọ̀pọ̀ ìgbà mo má n jẹ ìrẹsì pẹ̀lú ẹ̀fọ́ àti ẹran. Nígbà míràn, mo má n jẹ ẹ̀bà tàbí àmàlà pẹ̀lú ọbẹ̀ ilá tàbí ẹ̀fọ́ rírò. Èyí má n dùn gan-an ni.

Èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú nipé mo fẹ́ dàgbàsókè púpọ̀ sí nínú iṣẹ́ mi. Mo fẹ́ di olórí kan tó tóbi nínú ilé iṣẹ́ wa, ẹni tí yóò máa darí àwọn ẹgbẹ́ àti ṣe ìpinnu pàtàkì. Mo ń kọ́ ẹ̀kọ́ púpọ̀ báyìí nípa bí a ṣe máa ń darí ènìyàn dáradára. Mo sì ń gbìyànjú láti mú ara mi dára sí lójoojúmọ́. Mo gbàgbọ́ pé pẹ̀lú ìfarabalẹ̀, ìfaradà àti iṣẹ́ líle, mo lè dé ipò tí mo fẹ́.

Bẹ́ẹ̀ni, etí mi dára mo sì le gbọ́ dáadáa. Mò ń dúpẹ́ pé kò sí ìṣòro kankan pẹ̀lú etí mi. Mo lè gbọ́ àwọn ohùn kékeré àti àwọn tí ó pọ̀. Nígbà tí mo wà nínú ìpàdé, mo lè gbọ́ ohun tí àwọn èèyàn ń sọ láìní wàhálà kó dà bí wọ́n bá ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. Mo tún lè gbọ́ orin dáadáa èyí tó jẹ́ ǹkan tí mo fẹ́ràn gan torí pé mo ní ìfẹ́ sí orin púpọ̀

Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin tó dùn. Mo ní àtòjọ orin kan tí mo ní tí kójọ sínú fóònù mi, èyí tó kún fún àwọn orin Yorùbá tí mo fẹ́ràn àti àwọn orin Afrobeat tuntun. Orin máa ń jẹ́ kí ìrìnàjò ọkọ̀ dùn síi, ó sì máa ń mú kí àkókò lọ kíákíá. Nígbà mìíràn bí iṣẹ́ bá pọ̀ lọ́kàn mi, mo máa ń gbọ́ podcast nípa ìdàgbàsókè ara ẹni tàbí nípa iṣẹ́ mi, èyí ti máa ń kọ́ mi nǹkan ní ǹkan tuntun. Mo tún fẹ́ràn láti gbọ́ ìròyìn tó ń ṣẹlẹ̀ lágbàyé láti mọ ohun tí mò ń lò lọ́wọ́. Ni òwúrọ̀, nígbà tí mo bá ń lọ sí ibi iṣẹ́, mo fẹ́ràn orin tó ní agbára tó máa ń gbé mi dìde, tó sì máa ń fún mi ní ìmúra sílẹ̀ fún ọjọ́ náà.

Ní ìgbà tí mo bá ń wá òṣìṣẹ́ tuntun fún ilé iṣẹ́ wa, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣe pàtàkì tí mò ń wá wò. Ohun àkọ́kọ́ tí mo máa ń wá ni ìmọ̀ àti ìrírí. Ẹni náà gbọ́dọ̀ mọ iṣẹ́ tí a fẹ́ fún wọn ṣe, wọ́n sì gbọ́dọ̀ ti ní ìrírí nínú ẹ̀ka iṣẹ́ yẹn. Mo máa ń wo ìwé ìdásílẹ̀ wọn láti rí àwọn ibi tí wọ́n ti ṣiṣẹ́ rí àti àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe. Síbẹ̀ ìmọ̀ nkan kò tó, ìwà ẹni náà ṣe pàtàkì gan. Mo fẹ́ ẹni tí ó ní ìfarabalẹ̀, tó ní ìfaradà tó sì le bá àwọn èèyàn ṣiṣẹ́ papọ̀ dáadáa. Wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó le gbó, tí ó sì ṣetán láti kọ́ ẹ̀kọ́ tuntun. Mo tún wá ẹni tí ó ní ìgboyà àti ìdúróṣinṣin, ẹni tí yóò máa ṣiṣẹ́ takuntakun láìṣe ọ̀lẹ. Nígbà tí mo bá ń ṣe àfihàn àfojúsùn pẹ̀lú wọn, mo máa ń wo bí wọ́n ṣe ń dáhùn àwọn ìbéèrè mi, mo sì máa ń wo bóyá wọ́n ní àbùdá tó yẹ fún ilé iṣẹ́ wa. Mo tún máa ń pe àwọn ibi tí wọ́n ti ṣiṣẹ́ rí láti gbọ ohun tí wọ́n lè sọ nípa wọn. Ní ìparí, mo fẹ́ ẹni tó máa ń ṣe àfikún sí ẹgbẹ́ wa, tó sì máa rán wa lọ́wọ́ láti mú ilé iṣẹ́ wa lọ síwájú. Yíyan òṣìṣẹ́ tuntun kì í ṣe nǹkan tí a lè ṣe lójúkan náà, ó nílò àkíyèsí àti ìṣọ́ra.

Rárá, mi ò tíì gún alùpùpù rí, ó sì jẹ́ ǹkan tí mo bẹ̀rù díẹ̀. Ìró tí mo gbọ́ nípa alùpùpù ni pé ó lè parun ní òfurufú tàbí pé ó lè subu lulẹ̀, èyí tó máa ń bà mí lẹ́rù. Mo mọ̀ pé àwọn èèyàn púpọ̀ máa ń gùn ún láìní ìṣòro kankan wọ́n sì máa ń gbádùn rẹ̀, ṣùgbọ́n fún èmi, ìbẹ̀rù náà pọ̀ jù. Nígbà tí mo bá rí àwọn fídíò alùpùpù lórí tẹlifísàn tàbí lórí íńtánẹ́ẹ̀tì, ọkàn mi máa ń kan torí pé wọ́n wà ní òkè gan, wọ́n sì wà nínú afẹ́fẹ́ láìní ààbò púpọ̀. Mo rò pé kí n wà lórí ilẹ̀ dára jù fún mi. Àwọn ọ̀rẹ́ mi díẹ̀ ti gùn ún rí, wọ́n sì sọ pé ó dùn gan pé ìrírí náà tayọ. Ṣùgbọ́n kò tíì tàn mí lára láti gba gbìyànjú. Bóyá lọ́jọ́ kan tí ara mi bá balẹ̀ sí i, mo lè gbìyànjú rẹ̀, ṣùgbọ́n báyìí, kò sí ọkàn mi láti sé. Mo gbàgbọ́ pé ìbẹ̀rù jẹ́ ohun tó wọ́pọ̀, àti pé kò bẹ̀rù láti jẹwọ́ rẹ̀. Àwọn ọ̀nà ìrìnàjò mìíràn ló wà tí mo fẹ́ràn jù, bíi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí ọkọ̀ òfurufú níbi tí mo ti ní ìmọ̀lára ààbò. Alùpùpù jẹ́ fún àwọn tó ní ìgboyà tí wọ́n sì fẹ́ràn ewu, kì í ṣe fún èmi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí etíkun, ó sì jẹ́ ibi tí mo máa ń lọ láti sinmi. Etíkun fún mi ní ìtura ọkàn gan, mo sì fẹ́ràn láti gbọ́ ìró ibi tó ń lu sí etíkun. Nígbà tí mo bá lọ síbẹ̀, mo máa ń rìn lórí iyanrìn, mo sì máa ń wọ bí omi òkun se ṣe ń gbé bọ̀. Afẹ́fẹ́ etí òkun tutù gan, ó sì dára fún ara. Nígbà míràn, mo máa ń gbé àwọn ọmọ mi lọ síbẹ̀, wọ́n sì máa ń ṣeré pẹ̀lú iyanrìn, wọ́n máa ń kọ́ ilé iyanrìn èyí tó máa ń dùn mọ́ra gan. A máa ń jókòó lórí iyanrìn, a sì máa ń jẹun papọ̀ níbẹ̀. Etíkun tún dára láti ya àwòrán. Àwọn àwòrán tó dára máa ń jáde níbẹ̀ torí pé àwọ̀ omi òkun àti ọ̀run dára gan. Mo fẹ́ràn paapaa nígbà tí ọ̀run bá ń wọ̀ ní alẹ́, ìran náà lẹ́wà púpọ̀.

Ìgbádùn mi ni láti ka ìwé. Mo fẹ́ràn ìwé gan. Ó sì jẹ́ ọ̀nà tí mo fi máa ń ní sinmi lẹ́yìn iṣẹ́. Mo fẹ́ràn àwọn ìtàn tó dùn, pàápàá àwọn tó jẹ́ nípa ìgbésí ayé àwọn èèyàn àti àwọn tí ó kọ́ni nípa ìmo tuntun. Ni alẹ́, nígbà tí gbogbo nǹkan bá ti parọ́rọ́, mo máa ń gbé ìwé kan jókòó, mo sì máa ń kà á fún wákàtí kan tàbí méjì. Kíka ìwé máa ń gbé mi lọ sí àgbáyé mìíràn, mo sì máa ń gbàgbé àwọn wàhálà ojoojúmọ́. Mo ní àpótí ìwé kan nílé, nílé mi tó ti kún fún àwọn ìwé oríṣiríṣi, àwọn tí mo ti kà tán àti àwọn tí mo ṣẹ̀ fẹ́ kà. Mo tún máa ń ra ìwé tuntun lọ́sẹ̀ ọ̀sẹ̀ torí pé mo fẹ́ràn láti máa kọ́ ẹ̀kọ́ títí láíláí. Ìgbádùn mìíràn tí mo ní ni láti gbọ́ orin. Mo fẹ́ràn orin Afrobeat àti àwọn orin Yorùbá àtijọ́. Orin máa ń yí ìmọ̀lára mi padà, ó sì máa ń mú kí inú mi dùn. Nígbà tí mo bá ń bá ń ṣe iṣẹ́ ilé tàbí nígbà tí mo bá ń ṣe àmúre dìde, mo máa ń tan orin, ó sì máa ń mú mi ṣí, ó sì máa ń mú kí iṣẹ́ náà dùn síi. Àwọn ìgbádùn wọ̀nyí fún mi ní ayọ̀ àti ìrọ̀rùn, wọ́n sì jẹ́ apá pàtàkì kan nínú ìgbésí ayé mi.

Rárá, mi ò máa ń jẹ gọ́ọ̀mù rárá. Mo ti gbọ́ pé àwọn èèyàn kan máa ń jẹ gọ́ọ̀mù láti mú kí èémí wọn tura tàbí láti dín wàhálà kù nínú ọkàn wọn, ṣùgbọ́n kì í ṣe ohun tí mo fẹ́ràn. Ìtọ́wò gọ́ọ̀mù kò dùn, kò dùn mí. Bẹ́ẹ̀ ni àwọ̀ rẹ̀ tàbí ohùn rẹ̀ kò wú lo, kò wú mi lórí. Mo mọ̀, mo gbàgbọ́ pé àwọn ọ̀nà míràn ló wà láti mú kí èmi, èémí tútù tàbí.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni àárọ̀ kùtùkùtù. Nígbà tí mo bá jí ní àkókò yìí, gbogbo nǹkan sì ń pa rọ́rọ́, ilé sì dákẹ́, ọrùn sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ. Ó máa ń fún mi ní ìmọ̀lára pé mo ní gbogbo ọjọ́ níwájú mi pé mo lè ṣe ohunkóhun tí mo fe bá fẹ́. Àárọ̀ náà tutù, afẹ́fẹ́ rẹ̀ dára, àwọn ẹyẹ sì máa ń kọrin. Mo máa ń lo àkókò yìí láti ronú jinlẹ̀, láti gbàdúrà àti láti ṣe ẹ̀tọ́ òjọ́ mi. Mo tún máa ń mú kọfí kan tó gbóná, mo sì máa ń jókòó lẹ́bàá fèrèsé láti wo àyíká. Ni àkókò yìí, kò sí wàhálà tó ń yọ mí lẹ́nu, kò sí fóònù tó ń pè, kò sí iṣẹ́ tó ń tẹríba. Kan ẹ̀mí nìkan pẹ̀lú èrò. Àkókò àárọ̀ kùtùkùtù fún mi ní agbára àti ìmúrasílẹ̀ fún gbogbo ọjọ́. Nígbà tí mo bá bẹ̀rẹ̀ ọjọ́ mi ní kùtùkùtù, mo máa ń ní ìmọ̀lára pé mo ti ṣe àṣeyọrí kan tán ní ọjọ́ tó tó bẹ̀rẹ̀ gan-an. Ó jẹ́ àkókò tí mo lè ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe, fúnraà mi ṣáájú kí àwọn ìbéèrè iṣẹ́ àti ìdílé tó bẹ̀rẹ̀.

Mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi ṣe dáadáa gan, a sì jẹ́ ọ̀rẹ́ tòótọ́. Mo gbàgbọ́ pé ìbáṣepọ̀ rere nínú ibi iṣẹ́ ṣe pàtàkì láti jẹ́ kí gbogbo wa máa ṣiṣẹ́ papọ̀ dáadáa. Mo máa ń jókòó pẹ̀lú wọn ní àkókò oúnjẹ ọ̀sán, a sì máa ń sọ̀rọ̀ nípa ohun púpọ̀ ju iṣẹ́ lọ. A máa ń pa ẹ̀fẹ̀, a máa ń pín ìrírí wa, a sì máa ń gbádùn àkókò tí ó fi pàdé. Mo máa ń ràn wọ́n lọ́wọ́ nígbà tí wọ́n bá nílò rẹ̀, mo sì kọ́, mo sì kó, mo sì kọ́ máa ń ṣe abẹnú sí wọn. Bí ẹnìkan bá ní ìṣòro pẹ̀lú iṣẹ́ rẹ̀, mo máa ń gbà á níyànjú láti ṣe àlàyé tàbí láti fi ọwọ́ sí i. A máa ń ṣàjọyọ̀ àwọn àṣeyọrí ara wa púpọ̀. Bóyá ẹnìkan bá gba iṣẹ́ ìgbéga tàbí bí a bá parí àgbà kan pàtàkì. Síbẹ̀, kì í ṣe gbogbo ìgbà tí gbogbo nǹkan bá ń dùn. Nígbà mìíràn, àríyànjiyàn máa ń wáyé, ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti ṣètò rẹ̀ ní ọ̀nà tó dára. Mo máa ń gbọ́ àwọn méjèèjì, mo sì máa ń wá ọ̀nà láti mú kí a tún gbé ara wa dìde. Lẹ́yìn iṣẹ́, a máa ń jáde papọ̀ lẹ́ẹ̀kan náà, bóyá láti mú ọtí kan tàbí láti jẹun. Àwọn àkókò wọ̀nyí ṣe pàtàkì torí pé a máa ń fún wa láǹfààní láti mọ ara wa dáadáa si, láti di ọ̀rẹ́ tòótọ́ ju ti iṣẹ́ nìkan lọ. Mo gbàgbọ́ pé iṣẹ́ máa ń dùn si, si nígbà tí àwọn èèyàn tí o bá ń ṣiṣẹ́ pẹ̀lú dára. Wọn kì í ṣe àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi lásán; wọ́n ti di ọ̀rẹ́ mi, àwọn èèyàn tí mọ̀, àwọn èèyàn tí mo lè gbẹ́kẹ̀lé, tí mo sì mọ̀ pé wọ́n wà níbẹ̀ fún mi.